Mo jẹ́ ènìyàn tí ó má n ṣe ètò ǹkan, mo jẹ́ ènìyàn tí ó má n ṣe ètò ǹkan dáadáa. Mo ma n ṣe àwọn ètò rẹ̀ dáadáa. Mi kì í fẹ́ jẹ́ kí ǹkan mi papọ̀ mọ́ ǹkan mi tí mo bá n ṣe.

Mo máa ń gbé omi òjò ní nígbà tí òjò bá ń rọ̀. Mo máa ń gbé omi òjò, mo máa ń gbé omi òjò nígbà tí òjò bá ń rọ̀. Mo si nife si wipe ki n maa je nkan gbigbona tí òjò bá ń rọ̀.